A, mi ò mọ ǹkan tó ń jẹ bẹ́ẹ̀ o. Mi ò mọ orúkọ tẹ ń sọ̀ ń paẹ̀, ṣùgbọ́n tó bá jẹ́ nickname lẹ ń sọ̀ lẹ ń pè, mo ní nickname. Nickname mi de ní AY. AY ni nickname tí wọ́n máa ń pè mí.

Mo fẹ́ràn irin atẹ́gùn dáadáa, nítorí pé ìgbà tí atẹ́gùn bá ń fẹ́ yẹn, tí ẹyan bá ń rìn nínú ẹ̀, ó máa ń dùn mọ́yàn ni. Ó máa ń dùn mọ́yàn gidi gan an. Ẹ mọ̀ pé atẹ́gùn yẹn ó máa ma wọ ara èèyàn, ṣùgbọ́n tó rú bá mú, mi ò fẹ́ràn rẹ̀

Èdè tí mo fẹ́ kọ, èdè Hausa àti Igbo lówu mi ń kọ. Nítorí àwọn èdè méjèèjì ẹ́ mo fẹ́ràn gan. Ṣùgbọ́n mo fẹ́ kọ Igbo dáadáa torí mi gbọ́, n mo sì fẹ́ kọ. Ó máa wù mí kí n fi kọ orin gan.

Kò sí ǹkan tí emi ò lè jẹ lọ́sàn o. Tó bá wù mí, máa jẹ bread, tó bá wù mí, máa mú coke, tó bá wù mí, máa ra fùfú tàbí kí n jẹ àmàlà, tó bá sì wù mí, máa jẹ rice. Kò sí ǹkan tí mi e jẹ lọ́sàn, tó bá sì wù mí gan, mi n ni jẹ ǹkan kan.

Ṣé mo ti lé ẹnikan kúrò ní ìṣẹ́ rí? Mi ò tíì lé ẹnìkan kúrò níṣẹ́ rí o. Torí ẹ́ tí mo bá ti gbéṣẹ́ fún èèyàn, miì kò ín gbéṣẹ́ fún ẹni tí ò bá mọ iṣẹ́. Ẹni tó bá mọ iṣẹ́ ni mo máà ń gbéṣẹ́ fún. Torí ẹ́ tí mo bá ti gbé'ṣẹ́ fún èèyàn, miì kíìn gbéṣẹ́ fún ẹni tí ò bá mọ iṣẹ́.